Bẹ́ẹ̀ni mo ti ṣìná rí o. Mo ti ṣìná rí, kódà èmi àti ẹni tí mo mọ̀ là jọ ṣìnà. A lọ sí, a lọ sáàdúgbò kan tí àti ẹ̀ mọ̀ rí tẹ́lẹ̀. Wọ́n wá rán wa láti lọ síbí kan ṣùgbọ́n a wò pé ọ̀nà ta a gbà lọ, ká má gbà bẹ̀ padà wá mọ́ pé a lè rí ọ̀nà mí tí ó tètè yà dé ibi tá ń lọ. Bá ṣe wọnú ọ̀nà yẹn nìyẹn. La bá bẹ̀rẹ̀ sí ní rìn láàrín rìn rìn rìn la bá dé ibi tá ń lọ. Bá ṣe sọnù lọ́jọ́ yẹn nìyẹn, loba dì pé wọn wà wá káàkiri gbogbo gbogbo bíkíbi. Aa sì mú ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wa dá ní debití ẹni kankan ò bá tí ẹ pe wá. Ọ̀rọ̀ náà ni agbára. A sáà padà ń bèrè ọ̀nà káàkiri, ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tá a béèrè ọ̀nà lọ́wọ́ wọn ní ò ti ẹ̀ tún mọ ibi tá ń lọ. A bá ṣá ń rìn là ń rìn. Nígbà tó yá, a yá ẹ̀rọ ìbánisọ̀rọ̀ fóònù lọ́wọ́ enìkan pé a ti sọnù ẹ dákun ẹ yá wa ní ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yín ká pè àwọn èèyàn wá. La bá yá, la bá pe àwọn èèyàn wá. Wọn ṣe juwe ọ̀nà yẹn fún wa la sáà, a sáà sí rábú rabú la dé lé kó dà ó tó wákáàtì bí i mẹ́ta ta fi ń rìn káàkiri tí a mọ̀ ibi tá ń lọ. Ọjọ́ náà lágbára. Mo rántí ìgbà ọdún kérésìmesì ni. A lọ ra epo pẹtiró ní ilé epo. Bá ṣe rà á tán, la bá, la bá gba ibi tí ó yẹ ká gbà, la bá si ọ̀nà àgbàlagbà méjì. Láì sọ ọmọdé. Ọjọ́ náà lágbára. Tẹ́rìn-tẹ́rìn ni mo fi ń sọ gan bí mo ṣe ń sọ yìí.